Mo máa ń gba, mo máa ń ṣe onígbàwọ́ àwọn ènìyàn láti ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n bá ní nnkan tó bá wa ba mi, mo máa ń ràn wọ́n lọwo fún ǹkan, fún àwọn ìgbà mí fún owó, fún oúnjẹ, fún gbogbo ǹkan tó bá nílò, tó bá bèèrè lọ́wọ́ mi àti ilé tí mo bá mọ̀ tí wọ́n ní, mo máa ń fún wọn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ oúnjẹ tó pọ̀. Ìgbà mí ì mo máa ń jẹ oúnjẹ tí mo bá dá tí mo bá sè láàárọ̀, mo lè jẹ lọ́sàn tó bá tún wù mí, tó bá jẹ́ oúnjẹ tí mo like dáadáa mo tún lè jẹ́ lálẹ́. Ìgbà mí ì mo oúnjẹ tó mo bá sè, bóyá bí àná tí mo bá fẹ́ tu jẹ lọ́jọ́ kejì, màá kàn gbé kàánà díẹ̀, màá dẹ̀ jẹ ẹ́.